Ṣé orí máa ń fọ́? Òrò nípa orí fífọ́ jẹ́ ǹkan tó máa ń ṣẹlẹ̀ fún gbogbo ènìyàn. Ìdí tó dẹ́ máa ń fi ṣẹlẹ̀ ni pé tí ènìyàn bá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ látaro dàle tó bá rẹ àbí tí ènìyàn bá ń pariwo lọ́pọ̀lọpọ̀ eléèlé fa ìfọ́rí.

Ṣé o fẹ́ràn tíì tàbí ohun mìíràn? Shalaye bi o se n se. Mo fẹ́ràn tíì lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn ló dẹ̀ tún wà tí mo tún mu yàtọ̀ sí síìjì. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo tún máa ń mu àgbo, àgbo ibà, àgbo typhoid, gbogbo ilé ni mo tún máa ń mu. Ìgbà mìí lọ́ọ̀sẹ̀ mo lè mu àgbo bí i ìgbà mẹ́ta tàbí sí ìgbà mẹ́rin. Ó jẹ́ ǹkan tí ènìyàn máa fi ń ṣe ìlera ara.

Ṣàlàyé bí ẹnìkan ṣe ń kọ́ iṣẹ́ ọwọ́ lọ́dọ̀ ọ̀gá. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọwọ́ ló wà tí ènìyàn le kọ́. Ọ̀gá ẹni dẹ̀ ní ẹni tí ènìyàn máa ń bá a iṣẹ́ lọ́wọ́ rẹ̀ tí máa ń kọ́ iṣẹ́ yẹn lọ́wọ́. Fún ìdí èyí tí ẹni kankan bá fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ lọ́wọ́ ọ̀gá, ó nílò láti fara balẹ̀ láti fojú sí iṣẹ́ tí ọ̀gá rẹ̀ ń ṣe. Nínú gbogbo eléyìí ni a ti máa mọ iṣẹ́ yẹn díẹ̀ díẹ̀ kó tó gba òmìnira.

Sọ fún wa nípa ògì tàbí ẹ̀kọ. Ògì jẹ́ ọ̀nà tí à ń gbà ṣe ẹ̀kọ. Ògì wọn dẹ jẹ́ nǹkan tí ènìyàn ń rí láti ara àgbàdo tó bá ti gbẹ. Àgbàdo gbígbẹ ló máa fí ń ṣe ògì. Nínú ògì náà la dẹ̀ ti ń rí ẹ̀kọ.

Kíni ó máa ń fún ọ ní ìtara níbi iṣẹ́? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń fún mi ní ìtara níbi iṣẹ́. Nǹkan àkọ́kọ́ ni tí ènìyàn bá ti ń sọ̀rọ̀ jù, tó ti ń sọ̀rọ̀ tó pọ̀ jù ú, eleyi máa ń bí mi nínú, ó máa ń tà mí lára. Nkan èkejì de tún ni, ìgbà tí ó bá ń sọ fún ènìyàn nǹkan tó yẹ kó ṣe tí kò fẹ́ gbọ́ tìtì rẹ̀, iyen náà máa ń tà mí lára.

Nígbà wo ni o kẹ́ni gun ọkọ̀ akẹ́rù? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan ojo ìgbà bí mẹ́rin tàbí márùn-ún ní ọ̀sẹ̀ ni mo máa ń gun ọkọ̀ akẹ́rù. Ìdí tí mo dẹ̀ fi ń gun ọkọ̀ akẹ́rù ni wípé tí mo bá ń lọ síbi iṣẹ́ láàárọ̀ kùtùkùtù, àwọn ọkọ̀ yìí ló máa ń gbé mi dé ibi tí màá ti dúró kí n tó lọ sí ibi tí ilé iṣẹ́ mi wà.

Ṣé o ní ẹranko nílé? Sọ fún wọn nípa rẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò fi tara tara fẹ́ran àwọn ẹranko nínú ilé. Fún ìdí èyí, kì í ṣe wípé àwọn ẹranko ilé kò dára, ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan ni kò pàn fẹ́ran wọn. Fún ìdí èyí, mi ò ní ẹranko nílé.